Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa kí àwọn ènìyàn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ ara àwọn ìwà tí mo rí gbà láti ọ̀dọ̀ àwọn òbí mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wọ́n máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ya ilé wọn lọ kí wọ́n ní ilé. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, ó ṣe é ṣe kí n pè wọ́n lórí ago. Ẹ̀rọ ayára bí àṣá tí a ń pè ní WhatsApp. Èyí tí wọ́n sọ ayé dẹ́rọ̀ gidigidi. Ojoojúmọ́ ni mo máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn ènìyàn mi gbogbo àti àwọn tí mo mọ̀ àti àwọn tí mi ò mọ̀